Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìrírí mi. Nígbà tí mo bá ń rò nípa ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi, ohun àkọ́kọ́ tí mo máa ń wò ni bí mo ṣe máa ń lo ọkọ̀ náà sí. Mi ò kan dede nra epo ní gbogbo ìgbà, láìní pé mo ṣe àṣàrò lórí rẹ̀. Mo fẹ́ mọ ibi tí mò ń lọ, bó yá ìrìnàjò kúkúrú ni tàbí ìrìnàjò gígùn. Bí mo bá mọ̀ pé mo ní ìpinnu láti rin ìrìnàjò tó jìnnà, mo máa ń dá ara mi lójú pé epo tó wà nínú ọkọ̀ mi ó pọ̀ tó, kí n má bàá lọ wọ wàhálà lórí pòpó. Nígbà mi, mo máa ń ra epo nígbà tíi mo bá rí pée epo ti fẹ́ tán nínú ọkọ̀ mi. Bí àmì epo bá ti ń sún mọ́ ìpẹyà, mi kì í dúró dé kó tán pátápátá. Mo ti kọ́ ara mi pé kò da láti jẹ́ kí epo tán nínú ọkọ̀ torí ó lè fa ìṣòro fún ẹ̀rọ ọkọ̀. Nítorí náà, nígbà tí n bá rí pé epo ń dínkù, mo máa ń wá ààyè láti ra epo lẹ́sẹ̀kẹsẹ̀, kó tó di pé ọkọ̀ yóò bẹ̀rẹ̀ sí yọ mí lẹ́nu. Ohun mìíràn tí mo tún máa ń wò ni owó tí mo ní lọ́wọ́. Bí owó bá wà lọ́wọ́ mi, mo máa ń ra epo sí ọkọ̀ tí ó sì jẹ́ epo tó dára. Iyẹn epo tí yóò tó fún mi bí ọjọ́ mélòó kan. Ṣùgbọ́n bí owó kò bá pọ̀ lọ́wọ́ mi, mo lè ra epo díẹ̀. Kò kan jẹ́ pé ọkọ̀ ó lè ṣiṣẹ́ dáadáa títí di àkókò tí mo bá tún rí owó mi. Èyí ti kọ́ mi bí mo ṣe lè ṣètò owó dáadáa nípa ríra epo sínú ọkọ̀ kí n má ṣe ná gbogbo rẹ̀ ní ẹ̀ẹ̀kan náà. Mo tún fi yèsì àkókò tí mo máa ń ra epo nígbà mi. Mo fẹ́, mo fẹ́ ra epo ní kùtùkùtù òwúrọ̀. Nígbà tí kò sí ìkójọpọ̀ ènìyàn púpọ̀ ní ilé epo. Nígbà yẹn, mo lè sinmi kí n sì ra epo láìkanjú rárá. Nígbà tí o bá lọ ní alẹ́ tàbí ní tí àwọn ọ̀pọ̀ ènìyàn tan bá ti péjọ, mo máa rí pé ó ń gba àkókò púpọ̀. Èyí sì jẹ́ nǹkan tí yóò máa jẹ́ kí ó rẹ̀ mí. Ní ìrírí mi, mo tún kọ́ pé ibi tí mo ti lè ra epo ó ṣe pàtàkì gan. Kì í ṣe gbogbo ilé epo ni mo máa ń dúró sí. Mo máa n yan ibi tí mo gbẹ́kẹ̀lé, ibi tí mo mọ̀ pé epo wọn dára tí kò ní jẹ́ jàmbá fún ọkọ̀ mi. Nígbà tí mo bá rí ilé epo tí mo mọ̀ dáadáa, ọkàn mi máa ń balẹ̀ torí mo mọ̀ pé mò ń ṣe ohun tó dára fún ọkọ̀ mi. Ìgbà wo ni mo máa ń ra epo fún ọkọ̀ mi ni àkọ́lé ìbéèrè yìí tí mo sì mọ̀ wípé ó jẹ́ ohun kan ṣoṣo tó dára lọ́pọ̀ ìgbà láti ra epo sínú ọkọ̀ láìṣẹ́ pé ó tán. Ó dá lórí ìrìnàjò mi, owó tí mo ní, àkókò mi àti ibi tí mo ti ń ra epo. Àwọn nǹkan yìí ló kóra jọ pọ̀ láti ṣe ìdáhùn sí ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi. Gbogbo èyí ti jẹ́ kí n mọ̀ pé ìtọ́jú ọkọ̀ kì í ṣe kíkó ọkọ̀ rìnrìnàjò nìkan ṣùgbọ́n ó tún jẹ́ ìmúlò ọgbọ́n àti ìmúríyá ní gbogbo ìgbà. Nítorí náà, inú mi máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀ ìgbà láti rí pé mo ra epo ní ibi tó tọ́ àti ibi tó yẹ sí ọkọ̀ mi. Mi sì ń jẹ́ kí ó tán kó tó di pé mo ra epo mìí síi. Nítorí náà, ọkọ̀ mi ní ìlera ara, kò sì fún mi ní wàhálà rarara bí mo ṣe ń ṣe àkóso rẹ̀.